Rárá o, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Ilé ni mo máa ń mu coffee mi. Tí mo bá ṣe jí láàárọ̀, màá mu coffee, màá po coffee mi nílé, màá mu coffee mi nílé, but màá, màá lọ sí ibi iṣẹ́. Mi ò kí ń, mi ò ráyà tí màá mu coffee ní ibi iṣẹ́, torí tí mo bá ti dé iṣẹ́ báyìí láti máa ṣiṣẹ́ lọ ní, bọ̀ tí mo bá wà nílé, mo máa le po coffee mi kí n mu nílé.

Tí ẹ̀kànná mi bá ti gùn mo máa gé ẹ̀kànná mi, mo máa nu pẹ̀lú cotton àti, àti omi. Mo máa, mo máa nu inú ẹ̀, mo máa gé tó bá ti, tó bá ti gùn, tórí kò da kí eyan ma fi ẹ̀kànná tó fi ń jẹun, ẹ̀kànná tó fi ń ṣe nǹkan kó máa fi lẹ̀ kó, kó dẹ́ tí kò da.